Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìtojú kojú?

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo máa ń wọ aṣọ tí wọ́n ma fi ń sùn. Mo dẹ̀ máa ń lo aṣọ ìbora láti mú kí òtútù kó má ko sí mi ní ara.

Ès è-so wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n, tó ti ṣe fún jíjẹ, òun ni mo fẹ́ràn jẹ ju. Torí pé ó dùn, ó sì mú ára yá.

"Bẹ́ẹ̀ni, mo máa ń mu Ògùn lójojúmọ́." Ìbéèrè náà wípé: "Ṣé o máa ń mu Ògùn lójojúmọ́?" Mo sì dáhùn pé, "Bẹ́ẹ̀ni, mo máa ń mu Ògùn." Ògùn, irú Ògùn tí mo máa ń mu ni Ògùn ibà.

Ìbéèrè náà wípé ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́, mo sì dáhùn wípé èemẹji lóòjọ́ ni mo máa ń fọ eyín, ẹ̀ẹ̀kan láàárọ̀, èekejì ní àṣálẹ́ kí n tó lọ sùn.

Ìbéèrè náà wípé ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́, ìyẹn túmọ̀ sí wípé ìgbà mélòó ni mo máa ń lò ó ní orí ẹ̀rọ apánisọ̀rọ̀ àbí ẹ̀rọ móhùnmáwòrán. Ìdáhùn sì ni pé mo máa ń lò ó, mo máa ń lò ó dáradára lójoojúmọ́. Mi, mi ò lè ka. Iye ìgbà tí mo máa ń lò ó, kò ní òǹkà.

Ìbéèrè ni pé ṣe o máa ń ṣiṣẹ́ láti ilé? Mo sì dáhùn wipé rárá mi ò kí ń ṣiṣẹ́ láti ilé. Tàbí pé mi ò kí ń ṣiṣẹ́ láti ilé ní gbogbo ìgbà. Àfi ọjọ́ tí mi ò bá lọ sí ibi iṣẹ́ tí mò ń lọ lójoojúmọ́ ni mo lè ṣiṣẹ́ láti ilé.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun?" "Rárá, mi ò kì í pe àwọn oníbàárà tuntun." Ìbéèrè náà wípé sé mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo sì dáhùn pé rárá torí wípé mi ò kí ń pe àwọn oníbàárà tuntun.

Ṣé WiFi rẹ̀ yára tó? Ìdáhùn mi ṣì ni pé WiFi mi yára tó. WiFi mi yára lọ́pọ̀lọpọ̀, ó sì tò fún gbogbo iṣẹ́ tí mo bá fẹ́ ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Ìbéèrè ni pé ṣe o ní ètò ààbò kọ̀m̀pútà? Bẹ́ẹ̀ni, mo ní mo ní kọ̀m̀pútà tí mo máa ń lò láti fi ṣe iṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan lóòrèkóòrè.

Ìbéèrè náà bi mí pé, nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò tíì fọ ọkọ̀ mi torí pé mi ò tíì ra ọkọ̀. Ẹsẹ̀ ni mo máa ń fi ń rìn. Mi ò ní ọkọ̀ tí mò ń fọ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Tí mo bá ti jí láàárọ̀, màá fọyín, tí mo bá ti fọyín, màá wẹ̀, tí mo bá ti wẹ̀ tán, màá pa ara, tí mo bá ti pa ara, màá wọṣọ tó da ṣọ́rùn, mo dẹ̀ máa jẹun láàárọ̀ kùtùkùtù kí n tó jáde nílé. Bí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Hmn, àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Àkọ́kọ́ ni àti máa tètè dé ibi iṣẹ́. Ago mẹ́jọ àárọ̀ ni wọ́n ní kí a máa dé ibi iṣẹ́. Ibi tí mò ń dé ń gbé ó jìnnà sí ibi iṣẹ́ mi díẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé ó le fún mi láti máa tètè dé ibi iṣẹ́ ní ago mẹ́jọ láraárọ̀.

Ìbéèrè wípé: Ṣé o máa ń mu coffee ní ibi isẹ? Mo sì dáhùn wípé, rárá mi ò kí ń mu coffee ní ibi isẹ torí ibi isẹ tí mo ti ń ṣíṣe wón kò gbà kí a máa mu coffee torí pé wón gbàgbó pé ó máa ń ní bó ṣe máa ṣiṣẹ́ lòdì sí ara ní ìgbà tí a bá ń ṣiṣẹ́

Ìbéèrè wípé, kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ, ọ̀kan nu wọn ni bí a ti ṣe le ṣiṣẹ́ láti ibi tó ga. Tí bá ti n lọ kọ́ eléyìí tí wọ́n sì fún mi ní ìwé ẹ̀kọ́, ìwé tó dáni lójú pé mo ti ṣe ẹ̀kọ́ yẹn parí. Mo máa le ṣiṣẹ́ ní ibikíbi tí mo bá ti le fi ìwé ẹ̀kọ́ yìí hàn pé bẹ́ẹ̀ ni o, mo ti le ṣiṣẹ́ ní ibi tó ga lọ́pọ̀lọpọ̀.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni ẹgbẹ́ Manchester United, torí wípé Manchester United mó tií fẹ́ràn wọn láti ìgbà kékeré mi títí dé ìsinsìnyí. Mo fẹ́ràn bí wón ṣe má ń gbá eré ìdárayá títí wọn. Mo dẹ̀ fẹ́ràn àwọn tó wà ní orí ẹgbẹ́ yẹn torí pé wón má ń gba takuntakun.

Ìbéèrè bí i mí wípé, ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Hhm, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí lọ́pọ̀lọ́pọ̀. Ìdí ni wípé iṣẹ́ ọ̀fẹ́ ń gbà mí rán. Èèyàn ò gbọdọ̀ ronú wípé èèyàn ń gba owó. Ǹkan teeyan máa ronú sí ni pé èèyàn ń, èèyàn ń rí experience, èèyàn ń rí ìmọ̀ àti òye lórí iṣẹ́ yẹn. Tó bá ṣe ni ọ̀fẹ́, ò ń rí ìmọ̀ àti òye tó ju bí o ti ṣe ní tẹ́lẹ̀ lọ.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́, ẹ jẹ́ ka wò ó. Tó bá ti di àárọ̀ tí mo bá ti múra tán tí mo jẹun, tí mo jáde, mo máa wọ ọkọ̀ tá ń pè ní kẹ̀kẹ́ márúwá. Mo máa kọ́kọ́ wọ àpò kan àtàbọ̀, náà máa gbé mi dé ibi tí mo ti máa kọ́kọ́ sọ̀. Kín tó túbọ̀, kẹ̀kẹ́ márúwá ò mìíràn tó ń lọ sí ọ̀nà ibi iṣẹ́ mi tó tún máa gbé mi ní àpò kan àtàbọ̀. Màá tó ṣẹ̀ wá gbé ọ̀kadà láti ibi tí wọ́n bá ti sọ̀ mí lẹ́lẹ̀ kejì, màá wá ní pé mò ń lọ sí ibi báyìí o, ọ̀kadà wá sọ̀ mí. Iye tó máa ń gbà òun ni ẹgbẹ̀rún, ààbọ̀ ẹgbẹ̀rún kan, bá bá pín ẹgbẹ̀rún kan sí méjì.

Kí ni ìgbádùn rẹ̀? Àwọn ohun tó jẹ́ ìgbádùn mi ni kí a lọ sí ibi tí a ti ń gbé rin láti ìdárayá torí wípé mo fẹ́ràn kí ara mi kí ó ṣe pépé kí ó sì tóbi dáadáa àti wípé mo máa ń wo àmohunmáwòrán láti mú kí n gbádùn.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Ìdáhùn mi sì ni pé mo máa ń lo WhatsApp, Facebook, Twitter, Instagram, Snapchat, YouTube, àwọn social media. Àwọn áàpù tí mo máa ń lò jù òun ni àwọn yẹn.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo sì dáhùn pé, rárá torí pé mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ló jẹ́ pé mo lè bá wọn sọ̀rọ̀ tí mo bá fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ títà wọn. Kò nídi kí n kọ lẹ́tà, so mi ò kí ń kọ lẹ́tà.

Ṣé o fẹ́ràn jókòó nílé fèrèsé nínú ọkọ̀ òfurufú? Hmm ìbéèyi oni bó ṣe jẹ torí mi ò wọ ọkọ̀ òfurufú rí ní ayé mi. Bóyá tí n bá ti wọ ọkọ̀ òfurufú rí, mo ma mọ bóyá mo fẹ́ràn jókòó nínú fèrèsé.

Ìbéèrè ni pé ṣe o ní ẹranko ọ̀sìn? Dáhùn mi sì ni wípé mi ò ní ẹranko ọ̀sìn mọ́ ṣùgbọ́n mo ní tẹ́lẹ̀ ológbò ni mò ń sìn tẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò sìn kànkàn mọ́ báyìí.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Ọ̀rò ìbéèrè yìí, òun ni túmọ̀ sí wípé wákàtí mélòó ni mo máa ń fi sùn lóru. Mo máa ń lo bí i wákàtí mẹ́jọ fi sùn tí mo bá fẹ́ sùn ní òru. Ìyẹn ni wípé mo máa tètè lọ sùn bí mo bá le tètè jí fún ibi iṣẹ́

Ìbéèrè wípé ṣe o máa ń sùn ní ọ̀sán? Hmn, bẹ́ẹ̀ni mo máa ń sùn ní ọ̀sán ṣùgbọ́n bí ó bá ti di wíkẹ́ẹ̀dì ni mo máa ń sùn ní ọ̀sán torí wípé láàrín ọ̀sẹ̀ mi ò kí ń ráyè sùn ní ọ̀sán torí ibi iṣẹ́ ni mo máa wà.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Hm, bẹ́ẹ̀ni, mo mọ díẹ̀ nínú wọn dáradára ṣùgbọ́n àwọn aládùúgbò mi kan wà tí mi ò mọ dáradára torí wọn kò sì fẹ́ràn láti máa bá àwọn arádúgbò wọn sọ̀rọ̀. Idí nìyí tí mi fi mọ̀ wọ́n dáradára.

Ìbéèrè wípé ṣe o máa ń gbé àpò ẹ̀yìn, iyẹn tí elédè oyinbò pè ní backpack. Idánwò mi sì ni pé, bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn, ṣùgbọ́n ẹ̀ẹ̀kọkan ni mo máa ń gbé àpò ẹ̀yìn, kó ba lè máa ṣe mí ní èse ní ẹ̀yìn.

Ìbéèrè ní pé kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Ìdáhùn mi sì ni pé kì í ṣe gbogbo ìgbà tí òjò bá rọ̀ ni mo máa ń ṣe nǹkan, ṣùgbọ́n kásọ pé mo wà nínú ilé tí òjò bá ń rọ̀, ṣé ni mo máa di aṣọ bora àbí kí n di aṣọ mọ́rí, kí n sùn, torí ilẹ̀ máa tutù, atẹ́gùn sì máa tutù, ìgbàyẹn ni oorun máa ń dùn jù.

Ìbéèrè wípé, báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Hmm, ìbéèrè pàtàkì ṣi ni ìbéèrè yẹn. Torí wípé, ọkàn ó jẹ́ ǹkan tí a nílò láti máa ṣe ìpàrọ̀ ní ojoojúmọ́. Gẹ́gẹ́ bí Kristẹni, mo máa ń ka Bíbélì mi, mo sì máa ń gba àdúrà, mo sì máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ lójoojúmọ́. Bí èmi ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni éleyìí.

Ìbéèrè wípé: Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ìbéèrè yìí, oun tí mo máa ń ṣe ni pé mo máa ń ka ìwé dáadáa láti fún mi ní ìmọ̀ àti òye. Mo ṣì máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn tó jù mí lọ láti lè kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọn láti lè mọ gbogbo àwọn nǹkan tí mi ò tíì mọ̀. Èyí ló máa ń fún mi ní agbára àti okun àti ìmọ̀ àti òye tí mo nílò láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Hmnn, ìbéèrè wípé ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún. Mi ò tíì ṣe ìṣirò ọjọ́, gbogbo ọjọ́ tó wà ní ọdún ṣùgbọ́n mo máa ń sinmi ní ìgbà tí ọ̀sẹ̀ bá parí àti àárín ọ̀sẹ̀ ọjọ́ kan iyẹn tó jẹ́ Wednesday ó jẹ́ ọjọ́ mẹ́ta láàárín ọ̀sẹ̀, tó bá tẹ́ jẹ́ ọjọ́ mẹ́ta láàárín ọ̀sẹ̀, ìyẹn ni pé mẹ́ta ta bá ṣipọ̀ mọ́ ọ̀sẹ̀ mẹ́rin ó jẹ́ ọjọ́ méjìlá nínú oṣù, ta bá ṣipọ̀ ní ọ̀nà méjìlá ó jẹ́ 144.

Ìbéèrè ni pé ṣe o mọ̀ bí a ti ń péja? Ìdáhùn mi sì ni pé bẹ́ẹ̀ni mo ti gbọ́ sí bí a ti ń péja. Botilẹ̀ jẹ́ pé mi ò fìgbà kan péja rí ṣùgbọ́n mo ti gbọ́ sí bí a ti ṣe ń péja. Idí niyi tí mo fi le sọ pé mo mọ bí a ti ṣe ń péja. Ta bá fẹ́ péja, a lọ sódò lórí ọkọ̀ ojú omi, a sì mú àwọn nkan taa máa fi péja, àwọn, ohun mèremère là sì máa fi péja lójú odò.

Ìbéèrè ni pé ṣe o mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe? Òótọ́ ọ̀rọ̀ sì ni pé engineer ni mí, so bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe. Láti àwọn nǹkan kéékèèké kéékèèké tó bá bàjẹ́ nínú ilé sí àwọn nǹkan ńlá ńlá ńlá ńlá ńlá, mo fi ní pé bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe.

Ìbéèrè ni pé àwọn ojú òpó ayélujára wo ni o wà? Hmmm, mo lè ní pé àwọn ojú òpó ayélujára bí i NTA nǹkan kan ni mo wà, ṣùgbọ́n mi ò fi gbogbo ara wà ní àwọn òpó ojú òpó ayélujára wọ̀nyí.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Hmmm ọjà tuntun iyẹn ṣe lórí bí ọkọ̀ ṣe bá yára sí ìyẹn ọkọ̀ ojú omi torí ọjà tuntun máa ń wá láti òkè odò wá sí ìsàlẹ̀ odò. Ojú omi náà dè máa ń gbé ọjà yẹn gbá kọ já. Bo bá ṣe yára sí ni àwọn ọjà tuntun ṣe máa dé.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Hmm ìmọ́tótó ó jẹ́ ǹkan tó dára lọ́pọ̀lọpọ̀ tó sì ṣe pàtàkì nínú ayé oníkálukú. Ìmọ́tótó tí mo máa ń ṣe ninú ilé mi ojoojúmọ́ ni, ṣùgbọ́n ta bá fẹ́ sọ̀rọ̀ ìmọ́tótó tó wọnú gan gidi gan, ó máa ń ṣe ìparí ọ̀sẹ̀ torí ibi iṣẹ́ àti irú iṣẹ́ tí mò ń ṣe. Ìparí ọ̀sẹ̀ ni mo máa ń ráyè láti ṣe ìmọ́tótó tó lọ jìnà fééréféé. Ṣùgbọ́n ìmọ́tótó fẹ́ẹ́rẹ́fẹ́ ni mo máa ń ṣe ní ojoojúmọ́

Ìbéèrè wípé nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Hhm. Mi ò kí n sábà lọ sí ibi orin, torí pé mo máa ń wo àwọn eré orin ní orí ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi àti lórí ẹ̀rọ móhùnmáwòrán. Idi niyi ti mi ò kí n sábà lọ sí ibi orin. Ṣùgbọ́n tí mo bá fẹ́ rántí ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, ó ti máa fẹ́ wọ ọdún mẹ́ta sí ìdáyí, ẹni ọdún 2023.

Hmm ìbéèrè wípé ṣe o fẹ́ràn wà ní òru? Íyen ni wípé ṣe mo fẹ́ràn òru ju òwúrọ̀ lọ. Idáhùn mi sì ni wípé lóòótọ́ òru dára torí òru la máa ń sùn la sì máa ń ráyè fi orí lélẹ̀ láti sinmi fún gbogbo iṣẹ́ ta bá ṣe láti àárọ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn òwúrọ̀ torí pé òwúrọ̀ ni ènìyàn tí ń ṣiṣẹ́ láti ṣiṣẹ́ láti gbowó.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, kojú wípé kí n kọ́kọ́ ṣe ìwádìí bí mo ṣe máa fi ààyè sílẹ̀ láti ṣọ́ra fún nǹkan tó lè fa ìdènà ọkọ̀ bí àwọn logistics company tàbí transportation company tí mo bá fẹ́ bá rìn, màá ṣe ìwádìí wọn láti lè mọ̀ wípé wọ́n jẹ́, wọ́n jẹ́ ilé iṣẹ́ tó, tó mọ̀ ǹkan tí wọ́n ń ṣe lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìpara Vaseline sára tàbí lotion sára torí pé ó máa ń mú kí ara dán, kò dè mú kí ara gbẹ torí tí ara bá gbẹ kò láǹfààní fún èèyàn lọ títí. So mo máa ń fi ìpara sí ara.

Nígbà wo ni o kẹ́yin kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ jẹ́ ibi tí mo ti ń kọ́ ǹkan tuntun lójoojúmọ́. Kò sí ọjọ́ tó bá kọjá tí mi ò ní kọ́ ǹkan tuntun. Ọwú tí a bá rí ọjọ́ bẹ́ẹ̀ tí mi ò kọ́ ǹkan tuntun, inú mi ò kí ń dùn lọ́pọ̀lọpọ̀ torí mo mọ̀ pé iṣẹ́ ọjọ́ yẹn ti já sí òfo ni yẹn. So ọjọ̀ojúmọ́ ni mo ń kọ́ ǹkan tuntun.

Ohun mímu tí mo fẹ́ràn jù lọ hún ìyẹn jẹ́ mílìkì, kò í ṣe ìbéèrè tí ó le fún mi láti dáhùn torí mo fẹ́ràn mílìkì lọ́pọ̀lọpọ̀. Tí mo bá ti rí mílìkì, inú mi máa ń dùn. Mílìkì jẹ́ ohun tí mo máa ń mu lójoojúmọ́

Báwo ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Tí wọ́n bá ti fi mí jẹ́ orí àwọn òṣìṣẹ́ níbi kan, mo máa ń bẹ̀rẹ̀ láti bá wọn sọ̀rọ̀, fún wọn ní ìmọ̀ràn pé kàn ṣe dáradára, kàn sì fi ojú sílẹ̀ láti ṣe iṣẹ́ tó bá wá lẹ́ fún wọn láti ṣe. Èyí ni ọ̀nà tí mo máa ń gbà láti mú kí àwọn òṣìṣẹ́ lè tẹ̀lé gbogbo òfin tí mo bá fi lélẹ̀ fún wọn.

Ṣé o ní gíláàsì òòrùn? Bẹ́ẹ̀ ni, mo ní gíláàsì òòrùn. Èyí sì ṣe pàtàkì torí wípé òòrùn tó máa ń ràn ní apá orílẹ̀-èdè tèmi wà yìí, òòrùn tó lè pàyàn ni, òòrùn tó lè foyàn lójú ni. So mo ní gíláàsì òòrùn tí mo máa ń lò tí òòrùn yẹn bá ti fọ́ mi lórí.

Àá bẹ́ẹ̀ni o, ìbéèrè ni pé ṣe mo máa ń ṣe àtúnlo nǹkan. Mo sì dáhùn pé dáradára mo máa ń ṣe àtúnlo nǹkan. A fi tí nǹkan yẹn bá ti bàjẹ́ tí ò ṣe é lò mọ́ ni mo ṣè máa lọ san dànù ú sínú ilé ìdáná. Ṣùgbọ́n tó bá sì ṣe é lò dáradára, mo máa ń ṣe àtúnlo nǹkan.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, torí ẹ̀rọ ìgbésókè yìí òun ni a fi ń pàrọ̀ láti gun stẹ́ẹ̀kèsì lọ́pọ̀lọpọ̀. So ẹ̀rọ ìgbẹ, ẹ, ẹ̀rọ ìgbésókè ò dára lọ́pọ̀lọpọ̀ torí kò ní jẹ́ kí ẹsẹ̀ ro mí, kò lè ní jẹ́ kí ara máa dùn mí tí má ti gun stẹ́ẹ̀sì lọ́pọ̀lọpọ̀. Ìyí nì tí mo fi fẹ́ràn ẹ̀rọ ìgbésókè.

Rárá o, ìbéèrè yìí ṣe pàtàkì gan. Ìbéèrè yen wípé ṣé owó tí ò ń gbà dára tó? Mo sì wípé rárá, owó tí mò ń gbà kò dára tó. Ó dára ṣùgbọ́n kò dára tó torí àwọn nǹkan sì wà tí mo ṣì le fi owó ṣe tí n bá rí owó sí i.

Báwo ni o ṣe ma ń ṣètò owó iṣẹ́? Ìyẹn ni wípé owó iṣẹ́, owó tán ba fún yàn láti ṣe iṣẹ́ kan tàbí òmíràn, báwo lo ṣe ma ń ṣètò ẹ̀? Èèyàn lè ṣe ètò owó iṣẹ́ ní ọ̀nà mèremère, ọ̀nà oríṣìíríṣìí. Irúfẹ́ ọ̀nà náà ni bí pé ká fi owó náà sínú ilé ìfowópamọ́ tàbí ká fowó náà ká fi dájọ àbí ká fi ṣe nǹkan.

Ìbéèrè yii jẹ́ ìbéèrè tí àwọn èèyàn ti bi mí dáadáa pé kílódé tí mi ò lọ kọ́ ẹ̀kọ́ agbẹjọ́rò ni ilé ẹ̀kọ́ gíga tó fi jẹ́ ẹ̀kọ́ engineering ni mo lọ kọ́ torí mo fẹ́ràn láti jiyàn gidigidi lọ́pọ̀lọpọ̀

Ìbéèrè yẹn wípé ṣe ó máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún torí wípé mo ní àwọn iṣẹ́ mi tí mo máa ń gbà tí mo máa ń gba àwọn òṣìṣẹ́ láti ṣiṣẹ́ fún mi tó fi jẹ́ lè dáhùn irú ìbéèrè yìí. Láti dáhùn ìbéèrè yẹn, mo máa ń ní ọ̀rọ̀ àjọṣọ kí á tó bẹ̀rẹ̀ iṣẹ́. Tẹ wọ́n bá ṣiṣẹ́ tí àwọn òṣìṣẹ́ bá ṣiṣẹ́ tó tó tọ́n bá ṣiṣẹ́ tó tó ọ̀rọ̀ àjọṣọ yẹn ni a máa tẹ̀lé láti san owó fún wọn. So kò sí ǹkan tó ń jẹ́ owó àfikún.

Àná ni o. Àná ni ọjọ́ tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Mi ò bá ti lọ léèní ṣùgbọ́n mo dáná tí mo jẹ láàárọ̀ yìí ni. Ilé oúnjẹ jẹ́ ilé tí èèyàn o lè ṣaláì máa lọ ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ tàbí ẹ̀ẹ̀mẹrin torí oúnjẹ ṣe pàtàkì fún ìgbésí ayé ènìyàn.

Dáradára lọ́pọ̀lọpọ̀. Mo mọ bí a ti ń se oúnjẹ. Mo lè se oúnjẹ òkèlè, mo lè se ìrẹsì, mo lè se ẹ̀wà, mo lè se spaghetti, mo lè se indomie and noodles oríṣìíríṣìí, mo lè dín ẹyin, mo lè se ẹ̀fọ́, mo lè se ọbẹ̀, mo lè se oríṣìíríṣìí.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi bí ó bá ṣe gbà. Tí a bá jọ wà ní ibi kan náà, a máa sọ̀rọ̀, a máa ṣe eré, a máa bára wa gbàdúrà, a máa ṣe oríṣìíríṣìí sùgbọ́n tí a bá ti sí ní ibi kan náà, a máa ń pe ra wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ká sì bára wa sọ̀rọ̀. Àbí ká pe ra wa lórí WhatsApp, tórí i, lórí ìbánisọ̀rọ̀ fídíò, ta lè máa ríra wa lóòrèkóòrè.

Ẹbí mi jẹ́ ẹbí kìrìsítẹ́nì, gbogbo àṣà tí wọ́n máa ń ṣe ní ìdílé bàbá mi ni bàbá mi ò ṣe mo. A ò ní àṣà kankan tá a máa ń ṣe ní inú ilé wa. Ṣùgbọ́n àwọn àṣà táwọn ìdílé bàbá mi máa ń ṣe tẹ́lẹ̀ torí ìdílé tán tí ń bọ ògún ni wọ́n máa ń bẹ orí ajá, wọ́n máa ń jẹ ẹran ajá, so bọ́n ṣẹ́ máa ń ṣe ní ìdílé wọn tẹ́lẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àwa ò ṣe àṣà bẹ́ẹ̀ mọ́

Mo ní kọ̀mpútà alágbékiri yẹn dá mọ̀ sí laptop. Àwọn tó ṣiṣe ni Dell Latitude orúkọ ilé iṣẹ́ yẹn nìyẹn tó ṣe kọ̀mpútà tí mo ń gbé kiri tí mò ń lò. Ó sì dára lọ́pọ̀lọpọ̀ torí kọ̀mpútà náà sì ti wúlò fún mi lọ́nà oríṣìíríṣìí.

Ìbéèrè náà sì sọ pé, "Ṣé o mọ bí a ti ń fọn?" Mo sì dáhùn pé, "Rárá, mi ò mọ̀ bí a ti ń fọn." Mi ò fi kò dá mi lójú tó bẹ́ẹ̀gẹ́ bóyá mo mọ ìtumò bí a ti ń fọn, ṣùgbọ́n mo dá mi lójú pé mi ò mọ̀ bí a ti ń fọn.

"Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́?" òun ni ìbéèrè yẹn sọ. Ọwọ́ jẹ́ ǹkan tí a fi ń kọ̀wé, mi ò sì rò wípé a ní ohun mìíràn. Ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti fi ọwọ́ kọ̀wé. Bẹ́ẹ̀ sì ni ó ṣe jẹ́ pé ọwọ́ ni èmi máa ń lò jù láti fi kọ̀wé yàtọ̀ sí pé mo fẹ́ kọ ǹkan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ọwọ́ sì ni a tún máa fi kọ.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Kí ni ìtumọ̀ eré ìdánì? Eré ìdánì, ó jẹ́ eré tí èèyàn máa ń ṣe ní ìta. Eré bí eré ìdárayá, eré-- nǹkan tí mo sì mọ̀ sí eré ìdánì nìyẹn. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń ṣe eré ìdánì.

Báwo ni ó ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ìbéèrè ó ṣe pàtàkì gidi gan, torí pé iṣẹ́ àti ìgbésí ayé ó ṣe jẹ́ nǹkan tí ènìyàn nílò láti lè pín yàtọ̀ láàárín méjèèjì. Tí ó bá sì ti pín yàtọ̀ láàárín méjèèjì, ó ní láti ṣe ìdọ́gba láàárín méjèèjì kí nǹkan má bàjẹ́ fún kan, torí méjèèjì ló ṣe pàtàkì nínú ìgbésí ayé ènìyàn.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀, n ìbéèrè náà sì wí pé kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Taa bá fẹ́ gbé yẹ̀wò ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀, ètò tí mo máa ń ní ní gbogbo ìparí ọ̀sẹ̀ náà ni ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀ yìí. Òun sì ní wí pé ká lọ sí gym ibi ta ti ń gbèrín, ibi ta ti ń lọ ṣe ìdárayá, ta ti lọ ń ṣe exercise ì fún ara láti wà ní pípé. Tí n bá sì ṣetán, i ń kò asọ mí lọ fún àwọn alágbàfọ̀ kán ba lè fọṣọ mí. I ń dẹ̀ ṣe ìmọ́tótó ilé mi láti lè mú kí gbogbo ẹ̀ wà ní àlàáfíà.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Hmmm, mi ò sí nínú, mi ò sí nínú ẹgbẹ́ àwọn tó ń tà tó ń rà tó ń tà, ṣùgbọ́n tí bá fẹ́ dáhùn ìbéèrè yìí lórí àwọn, àwọn ìrírí tí mo ti ní ní ẹ̀ẹ̀kan tàbí èmejì, bẹ́ẹ̀ni mo máa ń pàdé àfojúsùn títà mi bẹ́ẹ̀ni.

Mi ò ní ọgbà títè mi. Ibeẹ́rẹ̀ ní ṣe o ní ọgbà, mo sì ní rárá ṣùgbọ́n mo ní àwọn aládùúgbò tí wọ́n ní ọgbà tí mo sì lè lọ sí láti lọ ká èso tó bá wà nínú ọgbà wọn tó wọn ò dẹ́ fí restriction sí pé ká ká èso inú ọgbà tàrà wọn.

Ìrọ̀rí kan ni mo máa ń lò. Bẹ̀rẹ̀ wípé ìrọ̀rí mélòó ni o máa ń lò? Lémi, ní tèmi ìrọ̀rí kan ni mo máa ń lò torí pé tí ìrọ̀rí bá ti ju eyokan lórí, lórí ibùsùn kò kín wà, kò kín mú ara yá, kò kín jẹ́ kí ara wà ó dáadáa lórí ibùsùn. Idi niyí tó fi jẹ́ pé ìrọ̀rí kan ṣoṣo ni mo ní.

Ìbéèrè ni, ṣe o wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ mi ò kí ń gbà kí, àbí ka sọ pé ibi iṣẹ́ mi ò kí ń fi ààyè sílẹ̀ láti ṣe eré àbí ayẹyẹ àkàyọ́rí ní ibi iṣẹ́, kì ń ṣe irú iṣẹ́ tí mò ń ṣe nìyẹn. Òyìnbó pè é ní “freedom”. Mi ò ṣe irú iṣẹ́ yẹn.

Ìbéèrè yẹn wípé, ṣé o ti ṣìnà rí? Mo sì dáhùn wípé, lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣìnà rí. Fún ìdí wípé mi ò mọ ọ̀nà ibi tí mò ń lọ tàbí wípé ẹni tó júwe ibi tí mò ń lọ fún mi kò júwe ibẹ̀ dáradára tó. Ìdí nìyí tí mo ti ṣìnà rí.

"Ibo ni o máa ń ra ǹkan?" ni ìbéèrè yẹn wí. Ìdáhùn mi sì ni wípé mo máa ń ra ǹkan ní ọjà. Gbogbo ǹkan tí mo bá fẹ́ rà, mo máa n rà ní ọjà tàbí ọwọ́ àwọn tó bá pàtẹ sì àdúgbò.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí èèyàn lè dojú kọ níbi iṣẹ́. Ṣùgbọ́n láti kojú àwọn ìṣòro, àkọ́kọ́ ni kí o rí dájú wípé ọkàn àti orí rẹ ó wà ní ìṣọ̀kan.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Mi ò tíì lọ ṣe àyẹ̀wò eyín rí, ṣùgbọ́n mo máa ń fọ eyín dáadáa tó jẹ́ pé mi ò tíì ní ìṣẹ̀lẹ̀ kan tó máa mú mi wá dókítà eyín rí.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Èyí ṣe pàtàkì torí wípé tí èèyàn bá ń jẹun àgàgà ní ìta gbangba àbí tí èèyàn bá lọ sí òde tó bá ń jẹun, ó gbọ́dọ̀ ní ìwà tí ó dára. Ìyẹn ni eléyinbo ń pè ní table manners.

Orin wo ni o fẹ́ràn jù? Ìbéèrè yẹn wípé orin wo ni mo fẹ́ràn jù. Orin tí mo sì fẹ́ràn jù ni orin Emma Oh my God, tó ní: "Gbogbo ayé wárìrì fún orúkọ Olúwa, wọ́n kọrin sí títóbi rẹ̀."

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni òún lò? Ìbéèrè yìí. Ó wípé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni mò ń lò. Ìdáhùn mi sì ni wípé a ò kí ń fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán ọmọdé. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ táà ń lò òun ni òyìnbó pè ní WC water closet.

Ìbéèrè yẹn wípé ṣe o ní nọ́mbà orílẹ̀? Ìdáhùn mi sì ni wípé nọ́mbà orílẹ̀ oun bẹ lọ́wọ mi, ó ṣe pàtàkì kí gbogbo ọmọ tó wá láti orílẹ̀ bí kan tàbí òmíràn ó ṣe pàtàkì fún un láti ní nọ́mbà orílẹ̀, ó ṣe pàtàkì fún oníkálukú tó ń bẹ ní ìgboro.

Ìbéèrè yẹn sọ pé ṣe o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Èmi sì wò pé kò sí, kò sí ìtumọ̀ ní ẹ̀yìn wípé kí a máa ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Láì ṣe pé èèyàn ṣe iṣẹ́ ọlọ́pàá tàbí iṣẹ́ agbofínrò tàbí iṣẹ́ ijọ̀bà. Tí eeyan bá ṣe irú àwọn iṣẹ́ tó mú kí eeyàn máa wádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀, lo ṣe ye kí eeyàn ṣe máa ṣèwádìí. Ṣùgbọ́n tí eeyan bá n ṣe iṣẹ́, iṣẹ́ gidi, iṣẹ́ tí ò mú kí ẹ̀yàn máa ṣèwádìí, ìyẹn túmọ̀ sí pé kò nídìí kí ẹ̀yàn máa ṣèwádìí.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Iyẹn ni drink oní ṣúgà táwọn òyìnbó ń ṣe. Adùn tó wà nínú ẹ náà ni ṣúgà tó wà nínú ẹ. Ó dùn lọ́pọ̀lọpọ̀, ó sì máa ń tùtù mọ́ gbogbo eyín àti gbogbo ẹnu. Ó jẹ́ ǹkan tí ọmọdé fẹ́ràn jù.

Ìbere ẹ ní pé ṣe o máa ń kọ orin kélé? Mo sì dáhùn wípé rárá mi ò kí ń kọ orin kélé. Ìbá ṣe pé mi ò fi gbogbo ara mọ ìtumọ̀ orin kélé ṣùgbọ́n ó dá mi lójú pé mi ò kí ń kọ orin kélé.

Ibeere yẹn sọ pé báwo ni ó ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ tí eeyan ba n dojú kọ ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́, bó ṣe má ṣètò ẹ̀ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ torí wípé ìṣètò tí èèyàn bá fi ṣètò ìṣòro tó bá n dojúkọ ló fi má fi hàn bóyá ẹni yẹn ní ìrírí nínú ayé tàbí ó jẹ́ ọmọdé nínú ayé tí ó ti bàlágà.

Hmm, èyí dára lọ́pọ̀lọ́pọ̀ torí ìbéèrè yẹn sọ pé kí ni ìrántí ìgbà ọmọdé, ìgbà ọmọdé rẹ ti o rántí? Ìṣẹlẹ kan tí mo rántí nígbà ọmọdé mi ni nígbà tí bàbá mi kó èmi àti àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi, ó kó wa lọ sí ibi kan nígbà ọlidé kírísímásì ta lọ mu ice cream, ta jẹ oríṣìíríṣìí oúnjẹ ta sì ṣe erépá ní ọjọ́ náà láti celebrate ice cream láti ṣe àjọ̀dún kérésìmesì.

Mi ò lè sọ pé mo ní àìsàn kankan pàtó torí pé ìbéèrè yẹn sọ pé ṣe o ní àìsàn kankan àbí àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Bẹ́ẹ̀ni mo korira àwọn oúnjẹ kan ṣùgbọ́n mi ò rò pé àìsàn tó ń bá mi jà ni rárá torí àwọn oúnjẹ tí mo korira yìí mo ṣì lè jẹ tí mi bá ní ọ̀nà mìíràn àbí oúnjẹ mìíràn láti jẹ ṣùgbọ́n mo kàn korira wọn.

Óní ṣe o maa n fi tùràrí ní apá ibi táwà yìí? Tùràrí sábà jẹ́ ohun kan tí àwọn ṣẹ̀lẹ́ máa sábà lo. A o kan kì í ṣàdéé fi tùràrí torí fi tùràrí jẹ́ ohun èlò àdúrà àti ì fàdúrà jagun. Nítorí ti èyí ni ó fi jẹ́ pé mi ò kí ń fi tùràrí torí ìjọ Pentecost lè mi lọ mi ò sì lọ ìjọ Celestial.

Ibeere yẹn tún sọ pé "Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba?" Lótó sì ni "Iṣẹ́ ìtagbangba ò gbọdọ̀ jẹ́ iṣẹ́ tó pọ̀n eeyàn lé, torí ìtagbangba tó bá wà, gbogbo èèyàn ló máa máa rí ẹ".Ṣùgbọ́n mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba, ìbá ṣe iṣẹ́ tó pọ̀n eeyàn lé tàbí iṣẹ́ tí ò pọ̀n eeyàn lé torí atẹ́gùn máa se ẹ̀ fẹ sí eeyan. Dáadáa tí ẹ bá se iṣẹ́ ní ìtagbangba.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ni tí èèyàn bá sọ nǹkan tó bá ní, tó bá ní ẹ̀fẹ̀ tó ga nínú, ó máa ń mú mi rẹ́rìn-ín. Tàbí tí nǹkankan bá ṣẹlẹ̀ tó bá ṣe kàyeefì, tó je ìyà yàn lẹ́nu ní ọ̀nà tó jẹ́ ọ̀nà ẹ̀fẹ̀, mo máa ń rẹ́rìn-ín dáadáa.

Ìbéèrè rẹ sọ pé ṣe o máa ń bèèrè ọ̀nà ọ̀lọ́wọ́ àwọn ènìyàn. Kò sí ẹ̀dá kankan ní ayé yìí tó lè gbé lọ́wọ́ ara ẹ̀. O Òwe kan ní pé gbogbo wa pátápátá ní orílẹ̀-èdè ayé, lórílẹ̀ ayé yìí la nílò ara wa. Kò sí ẹni tó mọ̀ tán, kò sí ẹni tó mọ gbogbo ọ̀nà tán ní ayé yìí. Ee Idi nìyí tí mo fi máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí ìgbà mí lé wa tí mo lè máa mọ ọ̀nà láti gbà.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ìgbà tí ó ṣe pàtàkì fún èèyàn láti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ni tí ẹ̀rọ tí wọ́n máa ń lò lọ́wọ́lọ́wọ́ tó bá ti bàjẹ́ tàbí tó bá ti túúse ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé àtúnṣe ẹlẹ́ẹ̀mí ò lè bàjẹ́ pátápátá, èèyàn nílò láti pààrọ̀ irú ẹ̀rọ bẹ́ẹ̀.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Hmm, ìyẹn tí èdè gẹ̀ẹ́sì pé ní "alarm". Èmi sì ṣe agogo ìjí mi, mo ṣètò ẹ̀ sí ọwọ́ ago márùn-ún àtàbọ̀ ní àárọ̀ kùtù. Ìyẹn ni ago márùn-ún àtàbọ̀ l'owuro tí n ba lè jí láti ṣètò gbogbo nǹkan tí mo ní ṣe kí n tó jáde nílé.

Ìbéèrè yẹn wípé nígbà wo ni o máa ń gẹ irun rẹ. Bí ìgbà tí pé mo jẹ́ ọkùnrin àti gẹ irun, bí ẹ̀emeeji lóṣù ni mo máa ń gẹ irun mi. Tí ó ọ̀sẹ̀ bá ti parí ni mo máa n gẹ irun mi. Ìgbà mí mo lè gẹ irun mi ní ẹ̀ẹ̀kan lóṣù.

Ìbéèrè yẹn bi mí wípé ṣe o wọ gíláàsì. Mo si dàhùn wípé lọ́wọ́lọ́wọ́ tí mo wà yóò, rárá o. Kò sí gíláàsì kankan. Mo ti wù ó kéré mọ̀ ní ojú onítohun tó ń jẹ́ èmi tó ń dáhùn ìbéèrè yìí. Ṣùgbọ́n mo ń lo nǹkan tá a ń pè ní gíláàsì tí mo bá fẹ́ kàwé tàbí tí mo bá fẹ́ wọnú òòrùn, màá lo gíláàsì òòrùn.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Hmm, láti dáhùn ìbéèrè yìí, tí àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi tí abá jọ wà ní orí iṣẹ́ kan, tó jẹ́ pé gbogbo wa la ní láti péjọpọ̀ láti jẹ́ kí iṣẹ́ kan wá sí ìmúṣẹ. Mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi ká bá lè sọ̀rọ̀ tùbí nùbí ní báṣe máa pín oníṣiṣẹ́, báṣe máa pín iṣẹ́ fún oníkálukú láti jẹ́ kí a lè tètè ṣe iṣẹ́ yẹn ní ìparí.

Ìbéèrè yẹn wípé ṣe o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Idáhun mi sì ni wípé, bẹ́ẹ̀ni, nígbà tí mo bá gba iṣẹ́ ara mi tí mo pe àwọn oníṣẹ́ sí láti wá bá mi ṣiṣẹ́, mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí torí wípé ẹni yẹn pẹ́ dé, ó gba wákàtí méjì sí mẹ́ta yàtọ̀ sí wákàtí tí mo fún wọn, kan fi dé, ìdí tí mo fi lé lọ ni ìyẹn.

Ìbéèrè yẹn bímí wípé ṣe o fẹ́ràn coffee tàbí tea? Hmm, láti dáhùn ìbéèrè yẹn, mo wò pé tea ni mo fẹ́ràn jù torí wípé tea dùn lọ́pọ̀lọpọ̀, coffee kò sì dùn tó tea. Bí tea ṣe dùn, coffee kò lè sì jẹ́ kí ẹ̀yàn sùn, ṣùgbọ́n tea máa jẹ́ kí ẹ̀yàn sùn.

Ìbéèrè yẹn sọ pé ṣe orí máa ń fọ́ ọ. Ìdáhùn mi si ni wípé bẹẹ ni, nígbàkígbà tí orí bá ń fọ́ mi, a ṣe jẹ́ pé mo ti ṣe wàhálà jù tàbí mo ti ní àìsàn tán pè ní màléríà. But tí orí bá ti fọ́ mi bẹ́ẹ̀, mo máa lọ lo oogùn parasítámọ̀ láti jẹ́ kí orí má fọ́ mi mọ́.

O ní, báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Ó ní ṣe lórí irú ìrìnàjò tí mo bá fẹ́ rìn. Tó bá jẹ́ ìrìnàjò ọlọ́jọ́ pípẹ́, mo lè ṣe àkópọ̀ inú, inú àpò tó tóbi dáradára. Mo sì máa kó ọ̀pọ̀lọpọ̀ aṣọ mi àti bàtà àti ìfọyín àti ìpara àti ọṣẹ ìwẹ̀ àti gbogbo ohun mèremère tí mo máa nílò. Ṣùgbọ́n tó bá jẹ́ ìrìnàjò ọlọ́jọ́ péréṣe, mo kàn lè kó báàgì kékeré, àpò kékeré tó máa gba ìwọ̀nbá àwọn ẹrù mi.

Ṣé o ní ìforúkọ̀ṣílẹ̀ ní ilẹ̀ ìdáràyà? Bẹẹni, mo ní ìforúkọ̀ṣílẹ̀ ní ilẹ̀ ìdáràyà torí mo ní ìfẹ́ sí kí a má gbé ìrìn, kí a má ṣẹ́ eré ìdáràyà, kí a sì má ṣẹ́ gbogbo àwọn exercise tó máa n mú kí ara yá. Bẹẹni, mo ní ìforúkọ̀ṣílẹ̀

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Hm, ìdáhùn mi sí ìbéèrè yìí yàtọ̀ sí pé orun ló yẹ kí èèyàn máa sùn ní àṣálẹ́, tó sì jẹ́ pé mo máa ń sùn ní àṣálẹ́. Tí mi ò bá ti sùn ní àṣálẹ́, á jẹ́ pé mo ní àwọn ǹkan kan láti ṣe lá-- tàbí lórí, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí orí kọ̀m̀pútà mi ni mo ti ní iṣẹ́ láti ṣe. Bút tí mi ò bá ti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí, oorun ni mo máa máa sùn ní àṣálẹ́

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Hhm, ìbéèrè yẹn "ní ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́?" Láti dáhùn ìbéèrè yẹn, ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́ kò ló òǹkà torí tí mo bá ti fọwọ́ kan nǹkan tó dọ̀tí, ìbá ṣe iye ìgbà ogún àbí ọgbon mo máa fọ ọwọ́ mi.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn àwọn oúnjẹ tó pọ̀, ṣùgbọ́n nǹkan kan tó jẹ́ pé mo fẹ́ràn jù òun ni iyán. Iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Tẹ́ ba fẹ́ ṣe iyán, iṣu la máa fi gbé kaná. Tó bá ti hó, a máa gbé sínú odó, a dẹ̀ máa gún dáadáa, a máa gún tá máa lọ̀ kúnná, tó fi máa di iyán. Ọbẹ̀ ẹ̀gúsí, òun ni ẹ̀fọ́ àti ẹ̀gúsí ta máa ṣè pọ̀ pẹ̀lú epo pupa.

Ìbéèrè yẹn ní ṣe o mọ bí a ti ń ka àwòrán ilé? Bẹ́ẹ̀ sì ni mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilé, ṣùgbọ́n mo ti gbọ́ nípa àwọn tó mọ bí a ti ń ka àwòrán ilé. Ó ní bí wọ́n ṣe máa ń kọ ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Ṣùgbọ́n bí mo ṣe kọ́kọ́ nìyẹn, mo kàn mọ̀ pé mo ní àwọn ọ̀rẹ́ àwọn èèyàn tàbí ní àdúgbò tó mọ bí wọ́n ṣe ń ka àwòrán ilé.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Hm. Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí wípé àwọn òfin yìí wọ́n fi lélẹ̀ fún àti ṣe ìdáàbòbò ẹ̀mí wa ni. So tí tẹ̀lé àwọn òfin yìí fún àǹfààní wa ni ìdí nìyí tí mo fi máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Irúfẹ́ bàtà oríṣìíríṣìí ni èmi ṣì máa ń wọ̀. Mo máa ń wọ bàtà kọfasù tàbí sandá tàbí slippers tàbí sneakers tàbí boot.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ tó jẹ́ ibi iṣẹ́ mi wọ́n ṣee ní pàtàkì àti dandan n dan kí gbogbo àwọn oníṣẹ́ tó ń ṣiṣẹ́, àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ láti ní káàdì iṣẹ́. Káàdì ìdáyànmọ́ ni wọ́n túnmọ̀ sí eléeyi sí.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsínà rẹ? Hhm, mo máa ń fi ọ̀rọ̀ àwọn àsínà mi sórí òòkan àyà mí. Àwọn tí mo bá fẹ́ tọ́jú pàtàkì tí mi fẹ́ kó sọnù, mo máa ń fi ìwé kọ sílẹ̀. Mo máa ń kọ sílẹ̀ sínú ìwé fún ìdí láti lè rántí. Tí mo bá fẹ́ rántí, mo lè ṣí ìwé yẹn, kí n ṣí ìwé rántí yẹn, kí n lè ká jáde nínú rẹ̀

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ̀? Mi ò kín sábà lo àpò owó. Inú àpò ṣòkòtò mi ni mo máa ń kó owó sí. Ṣùgbọ́n tí a bá fẹ́ ṣe àyẹ̀wò àpò ṣòkòtò mi, owó, ATM card àti ID card àti káàdì ìṣe àti oríṣìíríṣìí ǹkan tó lè gba inú àpò ṣòkòtò ló máa wà náà.

Ìbẹ̀rẹ̀ yẹn sọ pé "Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀?" Mo sì dáhùn wípé mi ò kí ń bínú tí mo bá wà nínú ọkọ̀, torí pé ìbínú ó máa ń lòdì, ìbínú ó máa ń fa nǹkan tí ò dá. Ọkọ̀ ṣì re, ewu ọkọ̀ pọ̀ lọ́pọ̀lọpọ̀ láìṣe bínú gan. Ẹ̀yàn ńilá ti máa ṣọ́ra.

Bẹ́ẹ̀ni, ìbéèrè yẹn sọ pé ṣe mo máa ń ṣe ìdárayá. Ìdáhùn mi sì ni bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí mo ti sọ nígbà tí mo bẹ̀rẹ̀ fánrán yìí. Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìdárayá ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ní oṣooṣù, olójoojúmọ́ ni mo máa ń ṣe ìdárayá.

Ní irú etí ìgbọ̀ wo ni mo máa ń lò. Òun ní èdè gẹ̀ẹ́sì pe ní earpod tàbí earpiece tàbí headset. Èyí tí mo máa ń lò òun ni earpiece. Mo ma ń lo earpod tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ó jábọ́ sínú omi ni ó wa bàjẹ́ àti ìgbà yẹn ni mo ti ń lo earpiece.

Ìbéèrè yẹn ni pé, báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Láti yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló wà ta lè gbà yanjú àwọn ìṣòro yìí. Òkókó ni ka tẹ̀lé òfin ìsáré ọkọ̀ àbí òfin táwọn ìjọba ti fi lélẹ̀ ta máa lò lórí títì. Irú afẹ́ àwọn ọ̀nà báyìí la lè gbà láti yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá.

Ìbéèrè yẹn ni pé, ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Ìtumọ̀ tí mo túnmọ̀ ìbéèrè yẹn sí ni nǹkan oloyinbo n pè ní vacation. Tí n bá fẹ́ lọ sí ìsinmi, irú ibi tí mo lè lọ ni ibi tí wọ́n ti ń wẹ̀ lódò tí wọ́n ń pè ní swimming pool, tàbí ibi tí wọ́n ti ń jẹun, tàbí ibi tí wọ́n ti ń sanwó láti sùn, iyẹn ti wọ́n ń pè ní hotel.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Èmi jẹ́ ọmọ Yorùbá pọ́nbélé. Gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa, ọkùnrin ilé Yorùbá máa ń dọ̀bálẹ̀ kí àwọn tó bá ti jù lọ. Bẹ́ẹ̀ sì ni èmi náà sì máa ń ṣe. Bo ṣe yẹ kí ọmọlúàbí ṣe máa hùwà níyẹn. So ìdí ti yẹn tí ó fi jẹ́ pé mo máa ń dọ̀bálẹ̀ kí àwọn tó bá ti jù mí lọ.

Ìbéèrè yẹn ni pé ṣe o ní irùngbọ̀n? Idahun mi sì ní pé bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n, mo ní irùngbọ̀n tó pọ̀ gan. Irùngbọ̀n mi bẹ̀rẹ̀ láti ibi etí wá sí ibi àgbọ̀n lọ sí ibi irun mú. Bẹ́ẹ̀ni, gbogbo ẹ̀ bi irùngbọ̀n mi ṣe rí nìyẹn.

Ìbéèrè ẹ ni báwo ni o ṣe máa ń gbọ́ ìrọ̀ àwọn oníbàárà. Àwọn oníbàárà wa, ó ní bí a ṣe máa ń gbọ́ ìrọ̀ wọn. Ọ̀nà oríṣiríṣi ló wà láti gbọ́ ìrọ̀ àwọn oníbàárà, ṣùgbọ́n ọ̀nà tí èmi máa ń gbà ni a ti máa, a ti máa pẹ̀ wọ́n lójoojúmọ́, a ti máa jẹ́ kí bí nǹkan tí wọ́n fẹ́ rà bó ṣe rí láti jẹ́ kó yé wọn láti láyé wọn dáadáa.

Ṣé o mọ bi, tí o mọ bi a ti ń ya àwòrán, pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀, mo mọ bí a ti ń ya àwòrán. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ta fi ń ya àwòrán, mi ò tí gba ìdánilẹ́kọ̀ọ́ kankan rí bí a ti ṣe ń lo ẹ̀rọ yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ láti lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀, bẹ́ẹ̀ ni, mo mọ bí a ti ń ya àwòrán.

Ìbéèrè yẹn sọ pé ṣe o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Òfin àkọ́kọ́ tí eeyan bá ti wọnú ọkọ̀, òun ni pé kí eeyan di ọjà ààbò. Bẹ́ẹ̀ni, so mo máa ń di ọjà ààbò tí n bá ti wọnú ọkọ̀ torí pé ó ṣe pàtàkì láti, láti, láti má jẹ́ kí ìjàǹbá ọkọ̀ kó ṣẹlẹ̀.

Ìbéèrè rẹ ni pé ṣe wo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Àwọn tó máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ wọ́n yàtọ̀. Emi o ki n kọ ìròyìn ni ibi iṣẹ. A ní ipéjọpọ̀ àwọn tó ń kọ ìròyìn tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n gbé fún wọn nìyẹn gangan ní ibi iṣẹ́.

Báwo ni o máa ń ṣe irun ẹ? Gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe irun mi. Tí irun mi bá ti kún, tó ti kún dáadáa débi tó lápẹẹrẹ ni mo máa ń di irun, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkùnrin, gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá, mo máa ń gẹ irun mi ni. Tó bá ti kún jù, mo máa ń gẹ ni, ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń dì í.

Ìbéèrè yẹn, ó jẹ́ ìbéèrè tí mo wò pé obìnrin ló ń ní ìbéèrè. Ìbéèrè yẹn sọ pé ṣe o máa ń wọ ìborùn? Rárá, mi ò kí ń wọ ìborùn torí ní ilẹ̀ Yorùbá àti ní ilẹ̀ Hausa, àwọn obìnrin ló ń wọ ìborùn. Àwọn tó, bí, tí ẹ bá ti rí bí tí ọkùnrin ti ń wọ ìborùn, àwọn tó wà ní desert ni, ṣùgbọ́n ní orílẹ̀-èdè wa àti gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa, ọkùnrin ò kí ń wọ ìborùn. Ọkùnrin dẹ̀ ni mí.

Hm, bẹ́ẹ̀ni o, dáradára. Ìbéèrè yẹn ní pé ṣe o jẹ́ ènìyàn tí o ó máa ń ṣe ètò nǹkan? Mo sí dáhùn pé bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni torí a ṣe to, a i sètò fún nǹkan. Ó tún mọ̀ sí pé àǹtí ń ṣe ètò fún nǹkan yẹn láti bàjẹ́ ni, ìdí nìyí tó jẹ́ pé kò sí nǹkan tí mo bá fẹ́ ṣe tí mi ò kí ń ṣe ètò fún, torí ètò ṣe pàtàkì gan.

Ṣé o fẹ́ran àwọn ìpàdé lórí fóònù? Ìpàdé lórí fóònù dára lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń jẹ́ kí à yán láti máa ṣe wàhálà púpọ̀ láti ṣẹ̀ṣẹ̀ máa wọ ọkọ̀ láti ibi tó wà lọ sí ibi tí wọ́n ti fẹ́ lò fún ìpàdé. Ìpàdé órí fóònù ó jẹ́ kí gbogbo nǹkan kó dẹrùn fún wa. Ìsìn tẹ́lẹ̀ láyé àtijọ́ la ṣẹ̀ṣẹ̀ máa ma pàdé ní ilé kan tàbí ní ọ́fíìsì kan ṣùgbọ́n níìsín gbogbo wa le ṣe ìpàdé lórí fóònù. Nitori na mo fẹ́ran ìpàdé lórí fóònù.

Ṣé ojú rẹ dára? Má a sọ pé níwọ̀nba ojú mi dára. Ẹ̀kọ̀kan mo máa ń, mo ma ń sàkíìsì àwọn ǹkan kan nínú ojú mi. Ṣùgbọ́n ní àpéjọpọ̀ àbí ní àkójọpọ̀ ojú mi dára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èékánná jẹ́ nǹkan pàtàkì tó yẹ kí èèyàn máa tọ́jú. Ó yẹ kí èèyàn máa gé tàbí ó yẹ kí èèyàn máa nù torí pé ọwọ́ yẹn la fi ń jẹun. Tí èèyàn bá mọ́wọ́ tó dọ̀tí bá ẹnu, ó lè fa àìsàn tàbí ohun mìíràn gbọ́dọ̀ nù àgọ́ ara èèyàn. Torí bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni pé mo máa ń gé e nígbàkígbà. Tó bá ti wù kọjá bó ṣe yẹ kó wù.

Ìbéèrè yẹn ni, ṣe o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Ìdáhun mi sì ni pé, bẹ́ẹ̀ ni. Torí pé atẹ́gùn máa n ráyè fẹ́ ẹ dáadáa. Bí ọkọ̀ yẹn ti ṣe gbéra tó ṣe ń lọ, ni atẹ́gùn máa ma fẹ́ ṣi ẹ. Yàtọ̀ sí èyí, o sì máa láǹfààní láti máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀gbẹ́ títì. O lè máa wo àwọn ilé, o lè máa wo àwọn ilé iṣẹ́

Ibeere yẹn ní kí ni o máa ń jẹ ní ọ̀sán. Mi ò kí ń sábà jẹun ní ọ̀sán torí pé ibi iṣẹ́ ni mo máa ń wà ní ọ̀sán. Ṣùgbọ́n tí ọ̀sán mìíràn bá wà tí mo bá fẹ́ jẹun, mo máa ń jẹ bíi oúnjẹ òkèlè tàbí kí n mu kan tí a ń pè ní gári. Yàtọ̀ sí yẹn, kò sí oúnjẹ mìíràn tí mò ń jẹ lọ́sàn-án.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Akoko tí mo fẹ́ràn jù ni owurọ. Mo fẹ́ràn òwúrọ̀ jù torí wípé òwúrọ̀ ni a ń ṣiṣẹ́. A ń ṣiṣẹ́ láti gba owó. Ẹni tí ò ń ṣiṣẹ́ kò ní gba owó. Òwúrọ̀ ni mo fẹ́ràn jù.

Ìgbà mélòó ni o máa ní ìpàdé lọ́sọọsẹ̀? Ká bá mú ibi ilé iṣẹ́ mi fún àpẹẹrẹ, ẹ̀ẹ̀kan tàbí èmejì lọ́sọọsẹ̀ la máa ń ní ìpàdé. Àkọ́kọ́ tí ọ̀sẹ̀ bá ti bẹ̀rẹ̀, èkejì tí ọ̀sẹ̀ bá ti parí la máa n ní ìpàdé ní ibi iṣẹ́ mi lọ́sọọsẹ̀.

Ìbéèrè yẹn ní ṣe o máa ń dé ní àkókò. Hmm ìbéèrè olágbára lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìdáhùn mi ni wípé àti dé ní àkókò ó níí ṣe pẹ̀lú bí ibi tí ẹ̀yin bá lọ bá ṣe jìnnà sí ibi tí ẹ̀yin ti ń bọ̀. Tí ó bá fi lè jìnnà púpọ̀ bẹ́ẹ̀ ni mo máa ń dé ní àkókò. Ṣùgbọ́n ìgbọ̀nsẹ̀ mìíràn wà tó jẹ́ pé ìrìnàjò yẹn ó máa ń mọ ẹ́, so mi kì í lè tètè dé ibi tí mò ń lọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Mo sì lọ rí dókítà ní ìṣe ọ̀sẹ̀ tó kọjá yìí torí wípé mo ní àwọn ǹkan kan tí mo ń rí ní àgọ ara mi tó yẹ kí n lọ fẹjọ́ sùn ní ilé ìwòsàn lọ́dọ̀ dókítà tó mọ̀ oyẹ. Ìdí nìyí tí mo fi rí dókítà ní ọ̀sẹ̀ tó kọjá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Hmm. Bẹ́ẹ̀ni, ó ní àwọn oúnjẹ mí tí a máa ń jẹ lóòjọ́ tó jẹ́ pé ó lérò fún ìlera. Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tó wà níta bí wọ́n ṣe jẹ́ nìyẹn, ìdí tí wọ́n fi lérò fún ìlera nìyẹn.

Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Irú ìwà wo ni ó máa ń wà nínú òṣìṣẹ́ tuntun? Kí ni ó yẹ ká máa rí nínú ẹni ta bá pè ní òṣìṣẹ́ tuntun? Àpẹẹrẹ ni òṣìṣẹ́ tuntun yẹ kó máa tètè wá sí ibi iṣẹ́, ó yẹ kó máa tètè wá, ó yẹ kó máa ṣiṣẹ́ pẹ̀lú àkókò, ó yẹ kó máa fi ara mọ́ iṣẹ́, ó yẹ kó máa fi ara sí iṣẹ́, ó yẹ kó gbórí ẹ̀ wà lẹ́ kọ̀ kọ́ iṣẹ́ yẹn dáadáa kó ba lè ṣe iṣẹ́ yẹn ní àpèèyẹ.

Irú fóònù alágbèká wo ni ò ń lò? Èyí tó túmọ̀ sí pé irú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo mo ń lò. Kí ni orúkọ ilé-iṣẹ́ tó dá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù alágbèká tí mo ń lò sílẹ̀? Orúkọ fóònù alágbèká tí mo ń lò ni Realme Note 50. Ilé-iṣẹ́ tó dá fóònù tí mo ń lò sílẹ̀ níyẹn. Ó jẹ́ fóònù Android, Android 14 òun ni mo ń lò. 4 gig RAM, 128 gig of space. Bí specification fóònù yẹn ṣe wà lórí ẹni ẹ̀ niyen.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ́ jù? Ẹ̀fọ́ grín ni mo fẹ́ràn jẹ́ jù tẹ́lẹ̀ ṣùgbọ́n láti ìgbà tí mo kó wá sí ilẹ̀ Ígbò ó ní ẹ̀fọ́ tó ń pè ní ọ̀kàzì, òun na fi ń ṣe áfáng sùú̀pù, ẹ̀fọ́ tí mo ṣẹ̀ fẹ́ràn jù jù nìyẹn tá bá ṣe, a máa ṣe pẹ̀lú òróró púpọ̀ àti pẹríwíǹkù, òun lọ́ pè ní ọ̀kàzì àbí áfáng sùú̀pù.

Báwo ni o má ń gba owó àwọn ènìyàn ni ìbéèrè yẹn wí. Bí wọ́n fẹ́ gba owó àwọn ènìyàn, tí ó bá jẹ́ ènìyàn tó jù mí lọ ni, máa tẹ́wó mi méjèèjì gba owó wọn, ìyan ta bá fẹ́ bọ̀ wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tí mo jù lọ ni, mo máa tẹ́wó kan, ọ̀yán owó ọ̀tún ni màá fi gba owó ẹni yen.

"Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn?" ni ìbéèrè yẹn wí. Ìbéèrè yìí kò ní bí ẹ̀ ń ṣe le dáhùn pàtó torí wípé lóòótọ́ àti lódodo kò sí bó ṣe fẹ́ mọ bóyá ò ń hun ọrùn tó bá sùn. Ṣùgbọ́n ó ti lè láwọn tó ti máa sọ fún ẹ tí wọ́n bá wà níbi tó ti ń sùn. Tọ ti máa sọ fún ẹ nígbà tó bá jí pé ò ń hun ọrùn nígbà tó sùn. Ìdí nìyí tí mo fi mọ̀ pé mo máa ń han tí mo bá sùn torí àwọn èèyàn ti sọ fún mi rí bí mo ṣe jí.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ ó jẹ́ ǹkan pàtàkì tí ẹ̀eyan n lá ti kọ́ kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ àti tó bá ti ń ṣiṣẹ́ àti tó bá ti ṣiṣẹ́ lọ títí. Torí ìgbékalẹ̀ iṣẹ́ òun ni àkóso, òun ni ìbẹ̀rẹ̀ pẹpẹ, òun ni ìbẹ̀rẹ̀ pẹpẹ iṣẹ́ tí ẹ̀eyan nlá ti ṣe. Ìtumọ̀ ẹ ní pé tí ẹ bá fẹ́ ṣe iṣẹ́ kankan ìgbékalẹ̀ iṣẹ́ yẹn ló máa kọ́ ẹni yẹn ní gbogbo ìmọ̀ àti òye tó yẹ kó ní nípa iṣẹ́ yẹn, irúfẹ́ iṣẹ́ yẹn. So ìgbà gbogbo ló yẹ kí ó máa gbé ìgbékalẹ̀ iṣẹ́ yẹn yẹ̀ wò. Nígbà tó bá ti gbàgbé nǹkan kan, ó yẹ kó gbé yẹ̀ wò. Kó tó bẹ̀rẹ̀ iṣẹ́, ó yẹ kó gbé yẹ̀ wò. Ìgbà tí èmi gbé kẹ́yìn òun ni oṣù tó kọjá.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Ẹ̀yin yẹn ni etí òkun tí eléyìbò pè ní beach. Ẹ̀kan tàbí ẹ́ẹ̀mẹ́jì ni mo ti lọ sí etíkun rí. Ìgbà tí mo ṣi lọ yìí mo sì fẹ́ràn ẹ́ lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyí tó dá mi lójú wípé mo fẹ́ràn láti lọ sí etíkun.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ìbéèrè yẹn nìyẹn. Ṣùgbọ́n àti dáhùn fóònù ní ibi iṣẹ́ kì í ṣe nǹkan tó yẹ fún oníṣẹ́ àbí ẹni tá gbà sí iṣẹ́ láti máa ṣe nígbà tí iṣẹ́ bá lọ lọ́wọ́. Ṣùgbọ́n tí mo bá fẹ́ dáhùn fóònù, màá kúrò ní àwùjọ táwọn èèyàn wà kí n gba ààyè àbí kí n tọ rọ ààyè lọ́wọ́ àwọn tó jù mí lọ níbi iṣẹ́ pé mo fẹ́ lọ dáhùn fóònù mi níta.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Iyen túnmọ̀ sí wípé oúnjẹ tí èèyàn máa ń jí kọ́kọ́ jẹ láti tẹ́lẹ̀ inu tó bá ti sùn tó ṣẹ̀ṣẹ̀ jií. Ǹkan tí mo máa ń jẹ ni búrẹ́dì tàbí ẹyin díndín tàbí ìrẹsì tàbí noodles tàbí oúnjẹ tí ó, tí ó le ní inú ikùn tàbí tíì, búrẹ́dì àti tíì.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò tí mo ṣe pàtó fún ara mi fún ìdárayá ni ìrọ̀lẹ́ lẹ́ẹ̀mẹrin lọ́sẹ̀. Ìrọ̀lẹ́ ní bí i ọwọ́ aago mẹ́rin sí aago mẹ́ẹ̀fà ìrọ̀lẹ́. Ní ọjọ́ Monday, Wednesday, Friday àti Saturday. Àwọn ọjọ́ tí mo máa ń ṣe ètò ìdárayá mi nìyẹn ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Rárá, ìbéèrè yẹn ni ṣe mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mo sì dáhùn pé mi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn torí ohùn mi ó dá gá jíá, ó ṣe jígí kò sì nílò ìrànwọ́ ohùn kankan. Mi ò nílò ẹ̀rọ ìrànwọ́ ohùn kankan.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ọjà jẹ́ ibi tí èèyàn lè máa lọ ní ojoojúmọ́ àfi tí owó bá pọ̀ lọ́wọ́ èèyàn tó lè lọ ra gbogbo nǹkan tó nílò ní ọjà lẹ́ẹ̀kan láti lè jẹ́ kó má má lọ ní ojoojúmọ́. Ìgbà tí mo lọ sọ́jà kẹ́yìn, òun ni àná láti lọ ra àwọn nǹkan tí mo máa sè láti jẹ ní èni torí mi ò fẹ́ lọ sí ilé oúnjẹ.

"Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ?" ni ìbéèrè yẹn wí. Gẹ́gẹ́ bí ìdáhùn mi, ìṣẹ́gun ọdẹ jẹ́ nǹkan tí a kì í ṣe ní ibi tí mò ń gbé. Ìdí nìyẹn tí ó fi jẹ́ pé mi ò kí n lọ sí ìṣẹ́gun ọdẹ ní àdúgbò ibi tí mò ń gbé. Ilẹ̀ àwọn Ígbò ni mò ń gbé lọ́wọ́lọ́wọ́.

"Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú?" Ni ìbéèrè ẹ wí. Hmmm àlà jẹ́ ohun tí ó ṣòro láti rántí, ṣùgbọ́n tí ẹ̀eyan bá ti lá àlà burúkú, o máa ń ṣe kí a láti rántí, kíá kíá, lo ní toun a ti rántí torí àlà búburú ńgbà mí, ó máa ń jìyàn lójú oorun ni. Ṣùgbọ́n mi ò rántí ìgbà tí mo lá àlà burúkú kẹ́yìn.

“Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ?” òhun ni ìbéèrè yẹn wí. Hmm àti pín oúnjẹ mi, mi ò rò pé mo fẹ́ràn pín oúnjẹ mi. Tí bá máa dáná àbí tí mo se oúnjẹ, màá gbulẹ̀ se oúnjẹ tó máa tó fún èèyàn mẹ́ta sí mẹ́rin tó jẹ́ pé tẹ́ èèyàn míì bá fẹ́ jẹun yàtọ̀ sí èmi tí mo se oúnjẹ, mo lè fún ẹni ẹ̀ nínú oúnjẹ. Ṣùgbọ́n oúnjẹ tí mo wà bú fún ara mi láti jẹ àti pín máa di ṣòro.

Ìbéèrè yẹn ni pé ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? Ìmélì mi jẹ́ nǹkan tí mo máa ń gba, mo máa ń gba ago fún lórí fóònù mi. Ni gbogbo ìgbà tí máa ti ní méséjì tuntun, mo máa ń gba notification. So, ojoojúmọ́, ìgbà gbogbo ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi.

"Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà?" ni ìbeérè yẹn wí. Ìdáhùn mi sì ni pé, "Rárá, kì í ṣe ojúṣe mi láti ṣe ìtọ́jú àwọn ọjà. Ojúṣe àwọn tó ń tajà lọ́jà ni ó jẹ́ láti ṣe ìtọ́jú àwọn ọjà, àti ojúṣe ìjọba ìjọba ìpínlẹ̀ ìlú tí mo bá ń gbé ló ní ojúṣe láti tọ́jú ọjà."

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀, lóòótọ́ ni èèyàn ńi lá ti máa pàrọ̀ ọkàn lójoojúmọ́. Ṣùgbọ́n nígbà tí iṣẹ́ bá pọ̀, tí ẹ̀yan ba wá nílò láti pàrọ̀ ọkàn, bí èmi ṣe máa ń ṣe ni wípé mo máa kọ́kọ́ mú iṣẹ́ yẹn wá sí ìdanidúró ná. Máa wá ṣẹ̀ lọ wẹ̀, máa ṣẹ̀ṣẹ̀ ka bíbélì mi, máa gbàdúrà, máa sùn díẹ̀ kí n tó ṣẹ̀ṣẹ̀ wá padà sí iṣẹ́ yẹn. Ṣùgbọ́n gbogbo nǹkan tí mò ń sọ yìí ó lè máa gbà mí ju wákàtí kan sí méjì lọ.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, ìsọdọ̀tun ọkàn jẹ́ ǹkan fún Kristẹni láti máa ṣe lójoojúmọ́. Ìsọdọ̀tun ọkàn jẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú Kristi nínú ayé wa. Bí a ṣe ń ka Bíbélì wa, bí a ṣe ń gbàdúrà, bí a ṣe ń lọra ẹ̀mí mímọ́ ní ojoojúmọ́, òun ló jẹ́ ìsọdọ̀tun ọkàn fún mi gẹ́gẹ́ bí Kristẹni.

Irú àwọn aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Àwọn aṣọ tí mo fẹ́ràn wọ̀ ni àwọn aṣọ ìgbàlódé, àwọn aṣọ designer, àwọn aṣọ gidi, àwọn aṣọ tó ṣeé wọ̀ jáde, àwọn aṣọ tó ṣeé wọ̀ ní àwùjọ. Àwọn aṣọ tí mo fẹ́ràn láti wọ̀ ní eléyìí, àwọn aṣọ native, àwọn aṣọ English.

"Ṣé o máa ń sáré?" Ni ìbéèrè yẹn wí. Láti dáhùn ìbéèrè wípé bí mo bá ń sáré ni wípé tẹ́lẹ̀ ni mo máa ń sáré nígbà tí mo sì kéré jù bí mo ṣe wà yìí lọ. Ṣùgbọ́n eré kì n ṣe nǹkan tí ó yẹ kí àgbàlagbà máa sá yàtọ̀ sí bí a fẹ́ ṣe eré ìdárayá ta máa sáré ni wọ́n bá. Lẹ́yìn èyí mi ò kí ń sáré.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ìbéèrè pàtàkì ni ìbéèrè yìí. Nítorí wípé ibi ta bá fi kọ́kọ́rọ́ sí ló máa ṣe, ló máa ṣokùnfà bí kọ́kọ́rọ́ ṣe máa sọnù àbí bí ó ṣe máa wà ní àlàáfíà. Inú àpò ṣòkòtò mi tàbí àpò tí mo bá gbé lọ́wọ́ ni mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Tín bá ti kojú ìṣòro, torí pé kò sí bí eeyan ṣè lè ṣiṣẹ́ tí ò ṣe ni kọjú ìṣòro kan tàbí méjì. Tí mo bá ti kojú ìṣòro ní ibi iṣẹ́, ohun àkọ́kọ́ tí mo máa ṣe ni tí ìṣòro yẹn bá kọjú nnkan tí mo lè kojú, mo máa lọ sọ fún àwọn tó jù mí lọ ní ibi iṣẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹkan tí mo lè kojú, níṣe ni mo máa farabalẹ̀ ni màá dé kọjú ẹ̀. Màá dé ṣe àwọn nǹkan tó yẹ kí ń ṣe láti kojú àwọn ìṣòro yẹn.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ó jẹ́ ìbéèrè tó lọ̀ tẹ́rẹ, kò sí àríyànjìyàn. Láti mọ ọwọ́ tí èèyàn ń lò, òun ni ọwọ́ tí èèyàn bá fi ń jẹun, tí èèyàn bá fi ń di ǹkan mú, tí èèyàn bá fi ń ṣe ǹkan ní gbogbo ìgbà, òun ni ọwọ́ tí èèyàn ń lò. Ìdí nìyìí tó fi jẹ́ kí n mú ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún ni mo mọ̀ pé mo máa ń fi ṣe gbogbo ǹkan.

Ìbéèrè yẹn wípé: "Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn?" ìdáhùn mi sì ní pé: "Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà torí àtìgbà tí fóònù ti dé, a kì í sábà wo àwọn ètò tẹlifísàn yẹn bí i ti tẹ́lẹ̀, ṣùgbọ́n mo sì máa ń wò ó."

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé torí wípé mo ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ìwé ẹ̀kọ́ gíga ní ọdún tó kọjá. Ní ìbẹ̀rẹ̀ ọdún tó kọjá ni mo kẹ́kọ̀ọ́ jáde.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Àti múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà, mo máa ka gbogbo nǹkan tí wọ́n fẹ́ bá mi rà. Mo máa ka gbogbo nǹkan tó wà nípa ẹ̀ láti lè dáhùn gbogbo ìbéèrè tí oníbàárà mi lè bí mí ní ori ètò ìpàdé. Mo máa múra sílẹ̀ dáadáa, mo máa mọ̀ nípa nǹkan tí wọ́n fẹ́ bá mi rà, mo máa ka gbogbo nǹkan tó wà nípa ẹ̀ dáadáa. Mo dẹ̀ ti máa ṣe ìwádìí tó tọ́ láti lè jẹ́ pé mo lè dáhùn gbogbo ìbéèrè pàtà tí oníbàárà mi bá bí mi.

Rárá, a ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ìbéèrè yẹn ni pé ṣe o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Rara irú iṣẹ́ tí mò ń ṣe kìí ṣe ibi iṣẹ́ tí wọ́n ṣe ìgbéjáde fún yàn. Wọ́n máa gbà yan ṣiṣẹ́, tó bá ṣiṣẹ́ mọ́, o máa kọ lẹ́tà àìṣiṣẹ́ mọ́ sí ilé iṣẹ́, wọ́n dè máa dá ẹ dúró ní ibi iṣẹ́, kò sí ìgbéjáde.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù kẹẹ̀jọ, ni a bí mi wá sí ayé. Oṣù kẹẹ̀jọ ọdún ni a bí mi. Oṣù kẹẹ̀jọ yẹn o jẹ́ August ní èdè gẹ̀ẹ́sì.

Ti bá ń lọ ìrìn àjò tí mo wọ inú ọkọ̀, àwọn orin ni mo láìkì láti máa gbọ́. Ìbéèr̀è yẹn wípé kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Tí mo bá wà nínú ọkọ̀, òun ló túmọ̀ sí wípẹ́ mò ń lọ ìrìn àjò, bá jẹ́ ìrìn àjò kékeré tàbí ìrìn àjò pípẹ́, mo máa n fẹ́ràn láti gbọ́ orin.

"Eré ìdárayá wo ni o fẹ́ràn jù?" Ni ibeère yẹn wí. "Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni gbígbérin. Gbígbérin yẹn tó ń mọ̀ sí bench press, òun ni mo fẹ́ràn jù láti máa ṣe. Nítorí pé ó ní àǹfààní fún ara lọ́pọ̀lọ́pọ̀."

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, mo ti bèrè ìrànwọ́. Láti bèrè ìrànwọ́ lọ́wọ́ àwọn olùṣètò ẹ̀rọ, èèyàn máa ń lọ sí website wọn, èèyàn sì máa sọ fún wọn pé báí báí báí, òun ni issue tí mo ní o, wọ́n sì máa dá a yàn lóhùn. So bẹ́ẹ̀ ni mo ti bèrè ìrànwọ́ lọ́wọ́ àwọn olùṣètò ẹ̀rọ rí.

Ṣé o fẹ́ràn ìmọ̀le owúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Hmm, ìbéèrè ńlá ni ìbéèrè yẹn torí wípé mo fẹ́ràn ìmọ̀le owúrọ̀, bẹ́ẹ̀ ni mo sì fẹ́ràn ìrọ̀lẹ́ torí atẹ́gùn tó máa ń fẹ́ ní ìrọ̀lẹ́ kò sì sí òórùn tó máa ń pà yàn lára ní ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ sì ní. Ìmọ̀le òwúrò ṣe ni ìmọ̀le àkọ́kọ́ ní ọjọ́. Ìdí nìyí tó fi le fún mi láti mọ èyí tí mo fẹ́ràn jù.nínú méjèèjì.

Ìbéèrè rẹ wípé ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Mi kò sí ní ọwọ́ mi, màá kàn ṣàìdédé rí pé fóònù mi ń gbóná. Ó sì máa ń ṣẹlẹ̀ níbí ẹ̀ẹ̀mẹta sí ẹ̀ẹ̀mẹrin lóòjọ́. Tó bá sì ti gbóná, màá kàn yọ nǹkan tí mo fi bò ó, èyí tó jẹ́ pouch, màá yọ ó sílẹ̀, màá dẹ́ pà á kó ba lè tutù.

Báwo ni ìwà ìṣowó rẹ ṣe rí? Hmm, ìbéèrè pàtàkì pàtàkì ní ìbéèrè yìí torí ó ní ṣe pẹ̀lú bá ti ṣe fowó pamọ́, bá ti ṣe ná owó, bá ti ṣe fi owó ṣe nǹkan ta fẹ́ ṣe, bá ti ṣe ń fi owó ṣe nǹkan pàtàkì. Ìṣowó mi, ìwà ìṣowó mi ó jẹ́ ìwà tó da torí wípé sẹ́yìn mo ti ṣe owó ní ìṣekúṣe, ó ti kọ́ mi ní ọgbọ́n pé bo ṣe yẹ kí n ṣe owó níbí ọ̀nà tó da.

"Ṣé o ti lọ sọode rí?" Ó ní ibere yen sọ. Ìdáhun mi sì ni pé mo ti lọ sí òde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Óde pe oríṣiríṣi nílẹ̀ Yorùbá òde pọ̀ ní ọ̀nà janturu. A lè lọ sí òde láti kí yàn, a lè lọ sí òde láti ṣènà wó, a lè lọ sí òde láti gbéyàwó, a lè lọ sí òde láti ṣe ọjọ́ ìbí. Òde pọ̀ lóríṣiríṣi mo sì ti lọ sí gbogbo ẹ̀

Ṣé o máa ń rìn ní àlàáfíà pẹ̀lú ogo ti Kristi? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mo máa ń rìn pẹ̀lú ìdánilójú wípé Olúwa ń bẹ pẹ̀lú mi ní gbogbo ibikíbi tí mo bá rìn lọ. Ta bá sì sọ̀rọ̀ nípa ti ara yàtọ̀ sí nípa ti ẹ̀mí. Bẹ́ẹ̀ni, mo dá pé torí mo ti ṣe eré ìdárayá, mo dẹ̀ máa ń ṣe lójojúmọ́ gbogbo ìrìn mi pẹ̀lú àlàáfíà ni.

Ibéèrè pàtàkì. Ó tó sọ pé, báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tó jẹ́ pé oríṣiríṣi ló wà lórí ẹ̀. Bẹ́ẹ̀ sì ni oríṣiríṣi àwọn èèyàn ló wà ní orí ẹ̀, láti jí information abi láti jí gbogbo ìfì gbogbo nǹkan pàtàkì tó ṣe nípa èèyàn lórí Íńtánẹ́ẹ̀tì. Tí n bá fẹ́ ṣe ìdáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi, mo máa ń lo nǹkan tí wọ́n ń pè ní VPN tàbí kí n ṣọ́ra fún irú wẹ́ẹ́búsáìtì tí mo bá lọ tàbí irú líńkì tí wọ́n bá ṣẹ̀díì sí mi.

Nígbà wo ni o kẹ́yìn fò? Mi ò tíì fò ní ọkọ̀ òfurufú rí. Mi ò sì fò ní ọ̀nà ko náà rí. Ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé mo sì máa fò ní ọdún yìí kí ọdún yìí tó parí.

Ìbéèrè rẹ ní báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀. Tó bá tẹ lórí iṣẹ́ tèmi ni o. Mo mọ bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ iyẹn de ni pẹ̀lú ìwà tán máa ń kọ sí iṣẹ́ tí a bá jọ ṣe tàbí bí wọ́n ṣe máa ń tètè dé sí lórií iṣẹ́ tí a bá fẹ́ jọ ṣe. Àwọn nǹkan tí mo máa ń wò láti yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nìyẹn.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò yẹn dára dára. Mo ti lọ láti ìlú kan sí ìlú mìíràn. Lẹ́ẹ̀kan, lẹ́ẹ̀mejì, lẹ́ẹ̀mẹ́ta, lẹ́ẹ̀mẹ́rin, lẹ́ẹ̀meeje, lẹ́ẹ̀mẹ́ ti ó lónka ni mo ti rìn irin àjò lọ sí ìlú mìíràn.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìdáhun mi ṣi ni bẹ́ẹ̀ni, ó dára lọ́pọ̀lọpọ̀ fún ènìyàn láti ṣe ìrànwọ́ àkọ́kọ́. Kò yẹ kí a jẹ́, kò yẹ kí gbogbo wa jẹ́ ènìyàn tó ń dúró kí wọ́n ṣe ìrànwọ́ fún òun, kó tó ṣe ìrànwọ́ fún ẹlòmíì.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá ń sùn? Èyí jẹ́ ìwà tí kò bámi lára mu láti kékeré. Mo fẹ́ràn òtútù lọ́pọ̀lọpọ̀ mi ò sì fẹ́ràn ooru rárá. Ìdí nìyí tó fi jẹ́ pé kò mọ́ mi lára láti máa lo aṣọ ìbora.

Ọkọ̀ akẹ́rù kì í ṣe ọkọ̀ tí a sábà máa ń wọ̀ láti rìn ìrìnàjò, ṣùgbọ́n nǹkan lè wáyé tó fi le mu kí èèyàn máa wọ ọkọ̀ akẹ́rù. Ìbéèrè yẹn sọ pé nígbà wo ni mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù? Ìgbà tí mo rò pé mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù ohun ni ọdún tó kọjá yìí.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú ọkàn tó tẹ́, pẹ̀lú ọkàn tó dára, torí wípé bí mo ṣe fẹ́ kí wón ṣe wùwà sí mi, èmi náà yẹ kó wùwà sí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Óun, mo máa ń fi gbogbo ọkàn mi bá wọn lò.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Tó bá ti di ọwọ́ aago mẹ́jọ sí aago mẹ́wàá ní àṣálẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Mi ò kí ń jẹ oúnjẹ alẹ́ ṣáájú aago mẹ́jọ, mi ò dé kí ń jẹ ẹ́ lẹ́yìn aago mẹ́wàá.

Ìbéèrè yẹn wípé, ṣe o jẹ́ ẹni tí kò jẹ ẹran òwú? Mi ò rò pé mo lè rí ǹkan láyé yìí tó má jẹ́ kí n má jẹ ẹran, mi ò sì gbàdúrà fún ìṣẹ̀lẹ̀ tó má ṣẹlẹ̀ tó má gba àti pé mo lè jẹ ẹran tó má gbà ní ẹnu mi. Idi nìyí tí mo fi dáhùn pé mi ò kí ń ṣe ẹni tí kò jẹ ẹran.

Ìbéèrè yen wípé gíga tó ga tó báwo náà o, mo lè sọ pé mo ga tó ẹsẹ̀ mẹ́fà, ẹsẹ̀ mẹ́fà àti inch kan, ohun tí eyinbo pè ní six one.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyèwò iṣẹ́ dára lọ́pọ̀lọpọ̀ ó sì ṣe pàtàkì fún gbogbo iṣẹ́ ta bá ń ṣe torí kò sí bí a ṣe lè mọ ibi tó bá kù sí tàbí ibi tó dára sí tí a bá ṣe ìgbéyèwò iṣẹ́. Ìdí nì tó fi jẹ́ kí n má ṣe ìgbéyèwò iṣẹ́ ní gbogbo ìgbà tí mo bá ti ṣíṣe. Ìgbéyèwò iṣẹ́ tí mo kẹ́yìn ṣe, òun ni ọ̀sẹ̀ tó kọjá.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tó bá ti tó àsìkò àti parí iṣẹ́, mo máa, mo máa jẹ́ kó dájú wípé mo ṣe gbogbo ǹkan tó yẹ ki ń ṣe pẹ̀lú pé a ń tọ́jú ibi ta ti ṣiṣẹ́ o, pẹ̀lú pé a ń pàlẹ̀mọ́ ibi ta ti ṣiṣẹ́ o. Gbogbo àwọn ǹkan yìí ni mo máa ń ṣe.

Ìbéèrè náà wípé, nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ. Fún gbogbo àwọn tó bá ní ọkọ̀, ìgbà tó máa ń rẹ epo, òun ni kí wọ́n tó jáde lọ sí ìrìnàjò kankan. Kò yẹ kí wọ́n dúró di ìgbà tí epo bá tán mọ́ ọkọ̀ nínú torí ó máa ń ba ọkọ̀ jẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn irin atẹ́gùn. Ìbéèrè yẹn wípé ṣe o fẹ́ràn rin atẹ́gùn? Mi ò rò pé ó ṣe é ṣe fún èèyàn tí ò fẹ́ràn rin atẹ́gùn. Ìdí nìyí tí mo fi wò pé ó jẹ́ ìdáhùn tó ṣe tẹ́ẹ́rẹ́ tí ò gba ibi ìgbà ọ̀hún, ìgbà ọ̀tún gbọ̀nsẹ̀ tó jẹ́ ìdáhùn tó ṣe tẹ́ẹ́rẹ́.

Ìbéèrè yẹn sọ wípé ṣe o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ìdáhun mi sì ni pé bẹ́ẹ̀ni àti bẹ́ẹ̀ni torí wípé ohun ọ̀ṣọ́ dára lọ́pọ̀lọpọ̀ ní ayé ìgbà ìsínyi. Ó jẹ́ àwọn ǹkan ìgbàlódé, àwọn kírímù, àwọn vaseline, àwọn lotion, àwọn perfume tí a máa ń fi ń para níìsín. Ó bẹ́ẹ̀ ni mo máa ń fi àwọn ohun ọ̀ṣọ́ para.

Ìbéèrè yẹn béèrè pé ṣe o máa ń lọ sí ilé ìjọsìn. Mo sì dáhùn wípé bẹ́ẹ̀ni, ojoojúmọ́ ni mo máa ń lọ sí ilé ìjọsìn ní oṣù àkọ́kọ́ nínú ọdún. Ṣùgbọ́n nínú àwọn oṣù tó kọjá àbí àwọn oṣù tó kù, ìyẹn láti oṣù kejì sí oṣù kejìlá, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ẹ̀ẹ̀mẹ́jì sí ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀.

Ìbéèrè yẹn ni: ṣe o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ àmútọ̀runwá. Mi ò sì ní orúkọ àmútọ̀runwá kankan. Orúkọ ìnagijẹ wọ́n máa ń sábà fún àwọn ọmọ tó jẹ́ pé wíwá sáyé wọn ó ní àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ mọ́ wíwá sáyé wọn, tàbí ó ní àwọn ìwà kan tó mú wọn sáyé nígbà tí a bí wọn, tí a rí mọ́ wọn nígbà ìbí wọn.

Ìbéèrè yẹn bi mí pé èdè wo ni o fẹ́ kọ́? Èdè pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ní orílẹ̀ èdè ayé yìí. Èdè tí mo sì fẹ́ràn láti kọ́ jù ni èdè Japanese, èdè àwọn Korean àbí èdè Chinese. Tí n bá sì ti kọ́ èdè yìí tán, mo lè kọ́ èdè Germany, mo sì le kọ́ èdè French tó bá yá.

Ìbéèrè yẹn ní “ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ?” Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí oyinbo pè ní smart device. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n wọ́n pọ̀ lóríṣiríṣi, láti móhùnmáwòrán sí fóònù alágbèéká sí ago tí ẹyań wọ̀sọ̀wọ́ gan. Gbogbo ẹ̀ ló ti di ẹ̀rọ ọlọ́gbọ́n ní ayé ìsìnyí. Pẹ̀lú ìgbàlódé tó wà níta nísínyi, ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní òun ni ago tí a ń wọ̀sọ̀wọ́ àti fóònù alágbèéká mi àti móhùnmáwòrán.

Rárá, ìbéèrè náà sọ pé ṣe mo ní ọkọ̀. Ọkọ̀ jẹ́ ẹ̀rọ ayárábiàsà tó lè gbé èèyàn láti ibi te èèyàn wà lọ sí ibi te èèyàn lọ ní àkókò tí ó pẹ́. Rárá, mo ní ẹ̀rọ ọkọ̀, mo ní ọkọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọkọ̀ mi bàjẹ́ mi ò tíì ra míì.

Ìbéèrè yẹn sọ pé ṣe o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ jẹ́ aṣọ tá ń wọ̀ láti wẹ̀ lọ́dọ̀ láti ṣe ìdárayá. Gẹ́gẹ́ bí ọkùnrin mi ò nílò aṣọ tó le lọ títí. Aṣọ tí mo need òun ni aṣọ sòkòtò pẹ́ńpé tí mo kàn lè wọ̀ láti wẹ̀, bẹ́ẹ̀ ni mo sì ní.

Ìbéèrè yẹn sọ pé ṣe o máa ń pa owó pamọ́, ìbéèrè pàtàkì ni torí wípé à ti pa owó pamọ́, ó jẹ́ ìwà ọlọ́gbọ́n torí wípé t'èèyàn bá ná gbogbo owó ọwọ́ ẹ dànù, ó jẹ́ ìwà àṣìírè àti pa owó pamọ́ ó jẹ́ ìwà tí mo ní dáradára lọ́pọ̀lọpọ̀.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá tí mò ń gbé, torí wípé ibẹ̀ ló ti mọ́ mi lára, ibẹ̀ ni gbogbo àwọn ẹrù mi wà, ibẹ̀ ni mo ti ń sùn tí mo ti ń jí, ibẹ̀ sì ni gbogbo nǹkan tí mò ń ṣe wà. Yàrá tí mo fẹ́ràn jù ni yàrá tí mò ń sùn.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi kò tóbi lọ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ó wà gbámilaramu de ibi tó lá pẹ́ẹ́rẹ́. Fún bí àpẹẹrẹ, mo ní kọ̀mpútà mi lórí ẹ́, mo ní àwọn ìwé kọ̀ọ̀kan àti bírò mi àti gbogbo àwọn nǹkan tí mo máa ń nílò láti ìgbà sí ìgbà.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà ìgbó. Àkàrà tó ń jẹ búrẹ́dì òun ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àkàrà ẹ̀wà náà ṣùgbọ́n elé tí mo fẹ́ràn jù ni àkàrà ìgbó torí wípé ó dùn lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yàn sì fi le jẹ òun kó ohun tí ẹ bá fẹ́ lọ́pọ̀lọpọ̀.

Ìbẹ́ẹ̀rè yẹn ní pé, ṣe o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Ǹkan tí òyìnbó ti fi lélẹ̀ fún wa lórí fóònù wa, kí a bá lè má fi ǹkan wa pamọ́ torí kí space má lọ tán lórí fóònù wa. Bẹ́ẹ̀ni mo ní cloud tí mò ń fi fáìlì mi pamọ́ sí lorí fóònù mi.

Mo ma n lo fóònù mi dáradára lójoójúmọ́, mo ma n lò ó nígbà gbogbo. Kò níye òǹkà tí mo le kà láti sọ pé iye ìgbà tí mo má n lo fóònù mi lójoójúmọ́ leleyii, ṣùgbọ́n nǹkan tó dá mi lójú ni wípé mo má n lo fóònù mi ní gbogbo ìgbà tó ojoójúmọ́.

Ìbéèrè yẹn sọ pé ṣe etí rẹ̀ dára. Etí mi dára lọ́pọ̀lọpọ̀ torí wípé mi ò ní àìsàn kankan tàbí ààrùn kankan tó jọmọ́ ààrùn etí. Mo sì máa ń gbọ́ràn dáadáa dédé àti lásìkò. Tẹ́ ẹ̀yan bá sọ ǹkan kan, mo máa ń gbó dáadáa. Á fi tí ẹniyen bá wà ní ọ̀nà rere tó ti jìnnà jù fún etí láti gbọ́.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú rin rí? Mo ti rí ọkọ̀ ojú rin sójú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n mi ò tí ì bá ọkọ̀ ojú rin rìn rí torí wípé gbogbo ìrìnàjò tí mo ti gbẹ́sẹ̀ lé láti kékeré mi títí dọ́wọ́ọ̀sí mi ò tí ì bá ọkọ̀ ojú rin rìn rí. Ọkọ̀ ojú ọ̀nà ni mo ti bá rìn rí.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni lọ́pọ̀lọpọ̀ torí wípé Yorùbá bọ̀ wọ́n wípé "àgbà gbọ́n, ọmọdé gbọ́n la fi dálé ifẹ̀". Bẹ́ẹ̀ ni, ọmọdé ò ṣèlérò pé òun nìkan ló ń gbọ́n. Àwọn àgbà wọ́n ti gbọ́n ṣáájú wa, wọ́n sì ti rí ohun tí ojú wa ò tíì rí. Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tán tí fún wa. A nílò láti gbà won gbọ́ dáradára tọkàntọkàn torí wípé inú àwọn ìgbàgbọ́ yẹn, la ti le rí ọgbọ́n àti òye láti gbé ìgbé ayé wa.

Ìbéèrè yẹn bi mí pé ṣe o ní aṣọ òtútù? Aṣọ òtútù ó jẹ́ aṣọ tó yẹ kí gbogbo ènìyàn ní torí wípé àkókò àti ìgbà ọ̀pọ̀lọpọ̀ la ní ní orílẹ̀ èdè ayé. A ní ìgbà ooru, a ní ìgbà ẹ̀rùn, a ní ìgbà òtútù, a ní ìgbà òjò. Òtútù sì jẹ́ ǹkan tó lè pàyàn lára tá a bá ní ẹwù òtútù. Bẹ́ẹ̀ni mo ní ẹrù òtútù.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ̀, hmm ìbéèrè yẹn wípé kín ní ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Íkan nu ìmọ̀ awon imo tuntun tí mo fẹ́ kọ́ torí pé ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ ṣùgbọ́n ǹkan tó wà lórí óòkan àyà mí òun ni eleyibo pe ní cyber security. Òun ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ tí mo fẹ́ kọ́ ni ìparí mo ṣe yege lórí ẹ.